Gẹ́gẹ́ bí mo ṣe sọ ọkùnrin ni mí, gbogbo ìdáàbòbò òun kò fi bẹ́ẹ̀ jẹ́ ohun tó wọ́pọ̀ ní apá ayé tí mò ń gbé ní yẹn nílẹ̀ Nàìjíríà. Ó jẹ́ ohun kan tí àwọn sábà ní eyín lára àwọn ẹni tó jẹ́ pé ìgbà ayé wọn kò fi bẹ́ẹ̀ gbi pẹ́ẹ́lẹ́ ibi tí wọ́n kì í ṣe olówó. So mi kì í máa ń lo ìdáàbòbò òun sára mi.

Ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́ ni wọ́n ń pè ní vibe coding. Mo fẹ́ máa fi-- mo fẹ́ máa code, mo fẹ́ máa ṣe web app loríṣiríṣi. Mo dẹ̀ tún fẹ́ kọ́ láti bí wọ́n ṣe ń ṣe content creation, kí èmi nà ma lè máa ṣe àwọn content mi sí orí ayélujára. N8 8n8 flow. Mo se ma máa fi àwọn awọ̀nrán mi àti àwọn ohun kan kan tí mò ń ṣe sí orí ayélujára ní láì ṣe kí mò wà níbẹ̀. Automatically, nǹkan tí mò fẹ́ máa ko.

Bẹ́ẹ̀ni, mo mọ bí wón ṣe ń gun kẹ̀kẹ́. Kẹ̀kẹ́ jẹ́ ohun tí mo fẹ́ràn púpọ̀. Mo dẹ̀ tí ń gun kẹ̀kẹ́ ó ti tó bi ọdún mélòó sẹ́yìn. Èmi ofi bẹ́ẹ̀ láǹfààní sí kẹ̀kẹ́ ìgbà tí mo wà kékeré ṣùgbọ́n ìgbà tí mo dàgbà fún ra mi ni mo bẹ̀rẹ̀ sí ń kọ́ fún ra mi. Mo sì kọ́ débí àpẹrẹ̀ tó jẹ́ pé mo si lè gún, mo sì le ṣe oríṣiríṣi àwọn style lórí kẹ̀kẹ́ ọ̀hún bí i kí n fọwọ́lẹ̀ àbí kí n dúró sórí rẹ̀. Bẹ́ẹ̀ ni mo lè gun kẹ̀kẹ́.

Ọkọ̀ ojú omi jẹ́ ohun tó ṣẹ̀ṣẹ̀ wá sí, ọkọ̀ ojú omi ó jẹ́ ohun tó ṣẹ̀ṣẹ̀ wá sí àyíká tí ibi tí mò ń gbé ní ìlú Abẹ́òkúta ní Nàìjíríà n bi. Mi ò tí ì ní àǹfààní láti gún ẹ̀, ọkọ̀ ojú omi, mi tì í gún ún rí, ṣùgbọ́n láìpẹ́ láìjì nọ, mà gún ún.

Aha! Mo máa ń bèrè ọ̀nà lọ́wọ́ ènìyàn. Kò sí ẹni tí ò kí ń bèrè ọ̀nà lọ́wọ́ ènìyàn mọ̀, ṣùgbọ́n ní àìmọye ìgbà, mo máa ń lo Google app ori fóònù mi, Google Map. Àfi tí mo bá wà níbi tí Google Map ò tíì fi bẹ́ẹ̀ ní àwọn data ìyàdúgbò yẹn lọ́wọ́, mo máa ń bèrè lọ́wọ́ ènìyàn. Ṣùgbọ́n tí mo bá wà níbi tí mi mọ̀, àwọn kankan tó máa ń rántí mi lọ́kàn ni kí n bèrè lọ́wọ́ ènìyàn. Ibi tí mo lọ ò bá bọ̀ wọ́n ní "bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀" ló mọ̀nà. So mo máa ń bèrè, "bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀" kì í ṣíná, tó sọ bẹ́ẹ̀ ni.